Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, níbi ọ̀pọ̀ ìgbà mo máa ń dé ní àkókò ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ní àwọn ìgbà kọ̀ọ̀kan bí àwọn ọjọ́ mélòó kan, mo máa ń pẹ́ dé ibi iṣẹ́. Ohun tó dẹ̀ máa ń fa ni, nígbà mìíràn, orí lè máa fọ́ mi tàbí kí ó rẹ́ mi. Nígbà mìíràn, mo lè pẹ́ jí. Látàrí i pé mo ṣiṣẹ́ ní òru mọ́júmọ́, èyí máa ń fà kí ń pẹ́ dé ibi iṣẹ́ nígbà mi. Ohun mìíràn tí ó tún máa ń mú mi pẹ́ ni tí ọkọ̀ mi ò bá ṣiṣẹ́, tí ún ṣi tètè rí ọkọ̀ tàbí tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà ní ìgboro, ò máa ń fà kí ń pẹ́ dé. Ṣùgbọ́n ní ọ̀pọ̀, mo máa ń tètè dé, èyí sì máa ń fà kí ń dé ní àkókò. Mo máa ń dé ní àkókò ní ọ̀pọ̀ ìgbà.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ní ìparí ọ̀sẹ̀ yìí, ohun púpọ̀ wa tí mo fẹ́ ṣe. Ni ọjọ́ Sátidé tàbí ọjọ́ àbámẹ́ta, mo máa ní láti lọ sí orí pápá láti lọ ṣe eré ìdárayá, láti lọ gbá bọ́ọ̀lù. Ni ọjọ́ náà pẹ̀lú, mo máa lọ láti lọ kí àwọn mẹ̀lẹ̀bí mi. Ó ti pẹ́ tí mo dé lé, ara ń fà mí, ara wọ́n ń fà mí. Mo máa ní láti lọ sí ilé. Ohun mìíràn tí mo máa ní láti ṣe ni, mo máa ní láti fọ aṣọ mi. Kí ó bá sì ṣe di ọjọ́ ìsinmi, ní ọjọ́ Sọ́ńdè, mo máa lọ sí ilé ìjọsìn. Lẹ́yìn èyí, mo máa jáde láti lọ jẹun ní ilé ìjẹun tí ó gbayì. Mo máa ní láti tọ́jú ara mi. Ó dára láti máa tọ́jú ara ẹni.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni ma ń sùn ní ọ̀sán. N kò tilẹ̀ rò pé èda alààyè kan wà tí kò sùn ní ọ̀sán, ṣùgbọ́n a máa ń sùn júrà wà lọ. Bó tilẹ̀ jẹ́ pé n kò fẹ́ràn láti máa sùn ní ọ̀sán ṣùgbọ́n mo máa ń sùn ní ọ̀sán ní ọ̀pọ̀ ìgbà tí iṣẹ́ bá pọ̀, tí iṣẹ́ sì wọ̀ mí lọ́rùn. Mo máa ní láti sun oorun ìṣẹ́jú ránpẹ́ díẹ̀ tàbí ọ̀pọ̀ ìgbà tí mò bá sùn ní òru, mò máa ń sùn ní ọ̀sán. Bó tilẹ̀ jẹ́ pé orun ọ̀sán kò wú mi nítorí mo máa ń ṣiṣẹ́ gan ṣùgbọ́n n kò ní ààyè, mo máa ní láti sùn.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast. Onírúurú podcast ni mo máa ń gbọ́. Mo fẹ́ràn láti máa gbọ́ podcast orin, podcast nípa àwọn eré orí ìtàgé, mo sì máa ń gbọ́ podcast nípa ìrìnàjò ìgbéyàwó àti ìrìnàjò àwọn tí wọ́n fẹ́ra wọn. Onírúurú podcast ni mo máa ń gbọ́. Mo máa ń gbọ́ podcast lórí Spotify àti lórí YouTube. Mo fẹ́ràn podcast púpọ̀, ó ní ìjànnà kan tí mo fẹ́ràn láti máa gbọ́ púpọ̀

Yàrá wo ni inú ilé rẹ ni o fẹ́ràn jù? Nínú gbogbo yàrá tí ó wà ní inú ilé mi, yàrá tí ó wà lẹ́yìn pàtàpàtà ni mo fẹ́ràn jù. Nítorí yàrá yìí ni mo kó àwọn ohun ìkan bíi nature sí. Yàrá náà rẹwà púpọ̀. Mo fi àwọn onírúurú àwòrán síbi bẹ̀. Ibi bayìí ni mo ti máa ń lọ ronú nígbà gbogbo. Yàrá yìí má ń gbà mí láti ronú dáradára. Nígbà tí mo bá fẹ́ ronú nǹkan já, mo máa ń lọ sí yàrá yìí. Ó dára púpọ̀, mo sì fẹ́ràn yàrá náà. Óun ni yàrá tí mo fẹ́ràn jù lọ. Tí ó bá di ọjọ́ iwájú, mo oun gbo yẹ pé kí n fẹ́ yàrá náà si, inú mi sì máa dùn púpọ̀ tí n bá lè fẹ́ sí i. Hun kò fẹ́ràn láti máa gba ènìyàn sínú yàrá náà. Èmi nìkan ni mo máa ń lọ síbẹ̀ nítorí mo yàsọ́tọ̀.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Gẹ́gẹ́ bí mo ti sọ, ní gbogbo àárọ̀ kùtùkùtù tí n bá jí ni mo máa ń ṣe ìdárayá. Lẹ́yìn ìgbà tí mo bá gbàdúrà tán, tí mo sì mu omi, tí mo sì bu omi sórí, mo máa ń ṣe ìdárayá. Ìgbà mí òní ìṣẹ́jú mẹ́wàá, ológun ìṣẹ́jú, àti ọlọ́gbọ́n ìṣẹ́jú ni mo máa ń ṣe lójoojúmọ́. Ṣùgbọ́n tí ó bá ti di ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ sátidé àti ọjọ́ ìsinmi, mo máa ń ṣe ìdárayá ọlọ́gbọ́n rangandàn. Mo máa ń lọ sí pápá láti lọ sáré. Mo máa ń gbé irin ní ọ̀pọ̀ ìgbà. Mo sì tún máa ń gbá bọ́ọ̀lù. Mo fẹ́ràn eré ìdárayá púpọ̀. Ó dára fún ìlera ara wa. A máa mu ara jí pépé, a sì máa mú eegun ènìyàn lé púpọ̀. Mo fẹ́ràn rẹ̀.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ohun mìíràn tí mo tún máa ń lò láti fi mọ̀ ọ̀nà ni Google Map. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà Google Map kò ń ṣiṣẹ́ dáradára. Tàbí ní ọ̀pọ̀ ìgbà iná ilẹ̀ má sì lórí ẹ̀rọ fóònù mi tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo máa ní láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Yorùbá bọ̀ wọ́n ní "Ẹni tó ń bèrè ọ̀nà kì í sì ìbéèrè, kì í ṣìná. Á bèrè ọ̀nà, e ṣìná." Ìdí yìí ni mo ṣe fẹ́ràn láti máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí ó bá mọ́ ná.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo fẹ́ràn láti máa jẹun ní ọ̀sán dáradára. Ní ọ̀sán, mo máa ń mu coffee tàbí kí n mu tea. Ní ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń lọ sí ilé ìjẹun tí ó wà nínú ọgbà ìṣiṣẹ́ mi láti lọ jẹun. Ìgbà mí mo máa ń jẹ òkèlè, ìgbà mí mo máa ń jẹ ìrẹsì, ìgbà mí mo máa ń jẹ ẹwà. Onírúurú oúnjẹ tó bá wù mí jẹ nígbà yìí ni mo máa ń jẹ. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn láti máa jẹ búrẹ́dì atẹ wà púpọ̀ ní ibi ilé ìjẹun yìí. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Búrẹ́dì atẹ wà dára. Kò sí oúnjẹ tí mo fẹ́ lè sọ pé ó bá ọ̀sán lọ yàtọ̀ sí búrẹ́dì atẹ wà. Búrẹ́dì atẹ wà pẹ̀lú omi tútù àti eti ọtí ọlọ́rìn dodo tútù.

Ní ìgbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Mo máa ń lọ sí ilé oúnjẹ lóòrèkóòrè. Ní ọjọ́ yìí, ní òní, ní ǹkan bí ago kan òní, mo lọ sí ilé oúnjẹ láti lọ jẹun. Mo lọ je àmàlà funfun pẹ̀lú ẹran ògúnfe. Àmàlà náà dára púpọ̀. Ni alé òní, mo máa tún ní láti jáde lọ jẹun ní ìta. Mo fẹ́ràn oúnjẹ púpọ̀, mo sì máa ń lọ ilé oúnjẹ lóòrèkóòrè. N kò tí lè rí ọjọ́ kan tí n kò ní dé ilé oúnjẹ. Nítorí pé kò sí àyè fún mi láti máa dáná púpọ̀. Ó ti lè jẹ́ pé mo fẹ́ràn láti máa dáná, ṣùgbọ́n àyè kò gba mi. Idí rẹ̀ ni iyí tí mo ṣe máa ń lọ sí ilé oúnjẹ lóòrèkóòrè.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? O tilẹ̀ tí máa tó bí ọ̀sẹ̀ mẹ́ta tàbí oṣù kan gẹ́regẹ́ tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù. Ní ọjọ́ yìí, mò ń lọ sí ìta mẹ́rin ìgboro, mò ń lọ sí ilé ìfowópamọ́ láti lọ sí, ẹ, àkáùntì mi tí wọ́n ti, ti pa. Mo lọ ní ọjọ́ náà, mo sì padà dé ní ọjọ́ náà. O ti pẹ́ sí igbà náà tí mo gun ọkọ̀ akẹ́rù. A! Òru ọjọ́ náà pọ̀ tó iyì nítorí n kò ní àǹfààní láti jókòó ní ẹ̀gbẹ́ fèrèsé. Ṣùgbọ́n n kò fẹ́ràn láti máa gun ọkọ̀ akẹ́rù. N kò tilẹ̀ rò pé màá gun ọkọ̀ akẹ́rù mọ́ láyé mi.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá wà nínú ọkọ̀, ó ní ilé iṣẹ́ rédíò kan tí mo fẹ́ràn láti máa gbọ́ púpọ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mo fẹ́ràn láti máa gbọ́ orin púpọ̀. Kí ènìyàn máa gbọ́ orin nínú ọkọ̀, ó máa ń dùn púpọ̀. Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin bíi Burna Boy, Fireboy, orin Bùju, orin reggae. Mo sì tún fẹ́ràn láti máa gbọ́ àwọn orin ìbílẹ̀ bíi tapala, bíi ti, ẹ́, Sẹ́ẹ́rẹ́, Wẹrẹ, Wírí. Onírúurú àwọn orin báyìí ni mo fẹ́ràn láti máa gbọ́ pẹ̀lú fújì. Mo fẹ́ràn láti máa gbọ́ irú àwọn orin báyìí nínú ọkọ̀ mi. Mo fẹ́ràn orin púpọ̀.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Mo fẹ́ràn kí ń máa mu àwọn ògùn ìbílẹ̀ púpọ̀. N kò fẹ́ràn láti máa lo àwọn ògùn òyìnbó, àwọn synthetic drug kò dára fún àgọ́ ara mi. Ìdí yìí ni mo ṣe fẹ́ràn láti máa ra àwọn ẹ̀rọ, àwọn onírúurú àgbo igi, àwọn àgbo ìbílẹ̀ tí ó dára fún ìlera mi. Mo fẹ́ràn láti máa order àwọn nǹkan báyìí ní orí íńtánẹ́ẹ̀tì bí i ti Jumia, Alibaba. Gbogbo àwọn ẹ̀rọ yìí ó dára fún àgọ́ ara mi ni mo ṣe fẹ́ràn láti máa lo.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí a dè mọ̀ àsà wa dára dára? Onírúurú àwọn àṣà ni ẹbí mi máa ń ṣe. Ara àwọn àṣà tí a máa ń ṣe ni láti se oúnjẹ fún àwọn ìbejì, láti ṣe èkuru tàbí ẹwà fún àwọn ìbejì. Ara àwọn àṣà tí a máa ń ṣe ni Ọ̀ṣun Òṣogbo, láti lọ sí Ọ̀ṣun, láti lọ wo Yemoja. Onírúurú àwọn àṣà báyìí àti ọdún Egúngún àti ọdún Èyọ̀ léko. Gba àwọn ọdún yìí àti àwọn àṣà yìí ni mo fẹ́ràn púpọ̀. Onírúurú àṣà ni ó wà nínú àṣà Yorùbá, àṣà ìwọsọ, àṣà omi rin, àṣà bí a ti ń kí ìyàn, àṣà bí a ṣe ń jẹun. Onírúurú àwọn àṣà yìí ni mo fẹ́ràn.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Onírú bàtà ni mo fẹ́ràn láti máa wọ̀, tí mo bá wà nílé, mo fẹ́ràn láti máa wọ bàtà palms. Ṣùgbọ́n tí mo bá wà, tí mo bá sì ń lọ sí ibiṣẹ́, mo fẹ́ràn láti máa wọ kọ̀nkọ̀ṣù. Ó dá lórí ibi tí mo bá ń lọ ni mo ṣe máa ń wọ ni ó máa jẹ́ irú bàtà tí mo máa wọ̀. Tí mo bá wọ aṣọ ìbílẹ̀ tàbí agbádá, mo máa ní láti wá bàtà ìbílẹ̀ tí ó dára láti wọ̀ sí bíi bàtà Adẹ́ja. Mo fẹ́ràn láti máa wọ aṣọ àti bàtà tí ó bá bàrà won mu púpọ̀.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn? Èmi nígbà kan rí mo tilẹ̀ máa ń ní ìrora tí màá sọ̀rọ̀ ní iwájú ọ̀pọ̀ àwọn ènìyàn. Ṣùgbọ́n nísinsìnyí mo ti ní ìgboyà láti sọ̀rọ̀ ní iwájú ọgọrọ ènìyàn. Mo fẹ́ràn láti máa sọ̀rọ̀ ní iwájú ọgọrọ ènìyàn. Láti ìgbà tí mo ti gba iṣẹ́ tí mò ń ṣe ni mo ti máa ń bá onírúurú ènìyàn sọ̀rọ̀. Mo lè bá ọgọ́rùn ènìyàn sọ̀rọ̀, ẹgbẹ̀rún ènìyàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà láìbẹ̀rù, láìní ìrora. Ìdí èyí ni pé mo practice, mo dẹ̀ mọ̀ ọ́n ṣe.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàṣiṣẹ́pọ̀? N kò lè sọ pé mi mo máa ń ṣèwádìí àwọn alábàṣiṣẹ́pọ̀, ṣùgbọ́n tí mo bá rí àwọn iwa kọọ̀kan àbí àwọn iwa tí ó fa kí ènìyàn ṣèwádìí ènìyàn nínú àwọn alábàṣiṣẹ́pọ̀, mo máa ní láti ṣe ìwádìí iru eníbẹ̀. Hun kò fẹ́ràn láti máa ṣe ìwádìí ẹnikẹ́ni, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà àwọn alábàṣiṣẹ́pọ̀ mi máa ń yọ̀wọ́ kọ̀wọ́, won á sì máa gbé àwọn ìwà tí kò dára wá. Nípa èyí, mo máa ní láti ṣe ìwádìí wọn láti mọ ìru ení tí wọ́n jẹ́ gangan. Mo máa ń farabalẹ̀ ṣe ìwádìí náà láì je kí wọ́n fura sí mi rárá.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Èyí dá lórí àwọn owó àwọn ènì tí a ti máa ń ra'jà. Ni ọ̀pọ̀ ìgbà ní ìkẹyìn oṣù ni ọjà tuntun sábà máa ń jáde. Nígbà mìíràn, ọ̀sẹ̀ kẹta kẹta ni ọjà tuntun máa ń jáde. Ṣùgbọ́n láti ìgbà tí àwọn tí a máa ń ra ọjà lọ́wọ́ wọn tí wọ́n ti da iṣẹ́leẹ̀, wọ́n kò tíì sọ ìgbà tí ọjà tuntun máa jáde fún wa. Bọ̀ mò ń wò pé ó yẹ kó jáde ní ọ̀sẹ̀ tí a fẹ́ mú yìí. Inú mi yóò dùn púpọ̀ tí ọjà bá le jáde. A máa rí ọjà ta púpọ̀, a sì máa pa owó tó pọ̀ jaburata.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ni ọ̀pọ̀ ìgbà, ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ ìsinmi ni mo máa ń fọ ọkọ̀ mi. Ní gbogbo àwọn ọjọ́ tí n kò bá ti lọ ibi iṣẹ́. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ mìíràn, ọkọ̀ náà máa ń dọ̀tí, tí kò dẹ́ni jẹ́ ọjọ́ àbámẹ́ta, n kò ní ayé ará, mo máa ní láti fọ wọ́n náà ni, tàbí kí n gbé e lọ sí ibi tí wọ́n máa ti bá mi fọ, tí màá ṣe fún wọ́n lówó. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi fúnra mi. Èmi ni mo mọ bí ọkọ̀ náà ṣe máa dára tó tí mo bá fọ fúnra mi. Ìdí yìí ni mo ṣe fẹ́ràn láti máa fo àwọn ọkọ̀ mi ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi, nítorí mo máa ń rí ayé púpọ̀ ní àwọn ọjọ́ yìí.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Nínú gbogbo ọdún pátápátá, oṣù kejìlá ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn oṣù ná púpọ̀ nítorí àsìkò ọdún tí ó bọ́ sí. Ó jẹ́ oṣù tí ọdún Kérésìmesì bọ́ sí. Ọdún Kérésìmesì sì wà nínú gbogbo àwọn ọdún tí mo fẹ́ràn jù nínú gbogbo ọdún tí a máa ń ṣe. Mo fẹ́ràn ọjọ́ àjọ̀dún Kérésìmesì púpọ̀ nítorí ìwẹ̀jẹwẹ̀ mu àti àwọn ìmọ̀lára tí ènìyàn máa ń ní ní àwọn àsìkò yìí. Ohun mìíràn tí ó tún jẹ́ kí n fẹ́ràn oṣù kejìlá ni nítorí ìgbà náà, òtútù máa ń mú níta. Ohun mìíràn tí ó tún jẹ́ kí n fẹ́ràn oṣù yìí ni pé a máa ń gba àyè púpọ̀ nílé iṣẹ́ láti lọ gbádùn ara wa. Ni àsìkò yìí, a kì í ṣiṣẹ́. A máa ń lọ pẹ̀lú ẹbí láti lọ faramọ́ àwọn ẹbí wa, láti lọ bá wọn sọ̀rọ̀ àti láti bẹ̀ wọ́n wò.

Tí o jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò ǹkan. Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa ṣètò ǹkan. Ni ọ̀pọ̀ ìgbà kí ǹkan bá fẹ́ wáyé, mo máa ní láti ṣètò rẹ̀ ní bí oṣù mélòó kan sí ìgbà náà kí ǹkan náà kí ó má bà bàjẹ́. Èyí ni ìdí tí mo ṣe fẹ́ràn láti máa ṣètò ǹkan. Nítorí mo jẹ́ ẹ̀yàn kan tí ó ní òye púpọ̀, tí ó sì ní ọgbọ́n púpọ̀ láti lè gbé ǹkan tuntun wá s'áyé. Láti lè ṣe ǹkan tí ó yàtọ̀. Èyí ni ìdí tí mo ṣe fẹ́ràn láti máa ṣètò ǹkan. Mo fẹ́ràn láti máa ṣètò àwọn ǹkan bí ọjọ́ ìbí, àwọn ǹkan bí ọ̀nà láti yẹ́ ènìyàn sí. Gbogbo àwọn ǹkan yìí ni mo fẹ́ràn láti máa ṣe.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà púpọ̀. Ó ní àwọn oníbàárà tí a ti yà sọ́tọ̀, àwọn oníbàárà tí ó máa ń ra ǹkan púpọ̀ ní ọwọ́ wa. Tí a bá ti mú àwọn oníbàárà báyìí, a máa bá wọn jẹ oúnjẹ ọ̀sán láti bá wọn sọ̀rọ̀ nípa ọjà tuntun tí a fẹ́ dé kan bá wa gbé yẹ̀ wò, láti bá wọn sọ̀rọ̀ nípa bí ẹ̀yìn òwò tí à ń ṣe pẹ̀lú ara wa gẹ́gẹ́ bí ó ti lè lọ síwájú sì. Ní fún idi eyìí, a máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Mo fẹ́ràn láti máa ṣe èyí nítorí a máa ní láti sọ̀rọ̀ púpọ̀ ní ìdí oúnjẹ ọ̀sán náà.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Onírúurú ọ̀nà ni mo máa ń gbà láti ṣe irun mi. Ní ìgbà mìíràn, mo lè fa orí mi ná, nígbà mìíràn, mo lè kún ní àwọ̀ ewé tàbí kí n kún ní àwọ̀ ilẹ̀. Ìgbà míì mo lè kún ní àwo mi búlúù, àwọ̀ búlúù. Onírúurú àwọ̀ ni mo fẹ́ràn láti máa kun irun mi. Ní ọ̀pọ̀ ìgbà, mo lè dì í, ní ọ̀pọ̀ ìgbà mo sì lè gé e ní onírúurú àrà tí mo bá fẹ́. Ṣùgbọ́n nínú gbogbo èyí, mo fẹ́ràn láti máa di irun mi ni tàbí kí n ṣe wúruwùru. Mo fẹ́ràn láti máa ṣe irun mi ní àrà tí ó bá wù mí nítorí èmi ni mo ni irun mi.

Tí o fẹ́ràn kọfí tàbí tea bẹ́ẹ̀ni méjèjì ni mo fẹ́ràn. Mo fẹ́ràn láti máa mu tea ní àárọ̀, coffee lọ́sàn. Mo sì tún fẹ́ràn láti máa mu coffee ní òru ní àwọn ọjọ́ tí mo bá fẹ́ ṣiṣẹ́ tí n kò sì fẹ́ kí ọrùn dìmi lọ́wọ́. Mo máa ń mu coffee dáradára ní àárọ̀ kùtùkùtù tí mo bá jí. Mo máa ń po coffee láti mu coffee dára gan. Àwọn onírúurú èròjà tí èyàn bá fi sínú coffee a tún máa ń jẹ́ kí adùn rẹ̀ kí ó yàtọ̀ a ti kí ó ṣiṣẹ́ dáradára lára ènìyàn. Mo fẹ́ràn coffee púpọ̀.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òrùn? Bẹ́ẹ̀ni tí mo bá fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ ní ọ̀pọ̀ ìgbà, tí mo bá fẹ́ pe gbogbo àwọn alábàáṣiṣẹ́ pọ̀ sí ojú kan náà ní ibi tí mo ti ń ṣiṣẹ́, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òrùn. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá wà ní ilé ìjọsìn, tí a bá fẹ́ bá àwọn ọ̀pọ̀ ènìyàn ṣiṣẹ́ sọ̀rọ̀, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òrùn. Ẹ̀rọ ìrànwọ́ òhùn dára púpọ̀ láti fi lè bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ àti láti bá àwọn tí ó wà ní ọ̀nà jíjìn sọ̀rọ̀. N kò ń lò ní gbogbo ìgbà ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ bá ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀, mo máa ní láti lò ó.

Ṣé o fẹ́ràn rin òkè? Bẹ́ẹ̀ni, mo máa ń rin òkè ní ọ̀pọ̀ ìgbà. Ní ọ̀pọ̀ ìgbà tí èèyàn bá rin òkè, ó dára fún eré ìdárayá, a máa mu ara ènìyàn ya. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí ojú bá ń kan mi, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè kí ùn ba lè tètè déé ibi tí mò ń lọ. Kì í ṣe pé n kò fẹ́ràn láti máa gun òkè, ṣùgbọ́n nítorí pé ùn kò fẹ́ pẹ́ ni. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń fẹ́ràn láti rin òkè.

Ìgbà mélòó ni o máa n lo fóònù rẹ lójoojúmọ́? Ni ojoojúmọ́, mo máa n wà pẹ̀lú fóònù mi ní gbogbo ìgbà ni, ní ọ̀sán, lálẹ́, lóru, ní ìdájí. Tí n ò bá tíì jí, mo máa n wà pẹ̀lú fóònù mi. Ìgbà tí n kò ń lo fóònù mi ni ìgbà tí mo bá ṣetán láti ya ara mi kúrò ní ara íńtánẹ́ẹ̀tì kí ń má bàà gbà àkókó mi, tàbí ìgbà tí mo bá ń sùn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mo máa n wà pẹ̀lú fóònù mi, nítorí iṣẹ́ tí mo ń ṣe ò dá lórí fóònù púpọ̀. Iyé yìí tí n kò fi ń kúrò ní ìdí fóònù mi rèé.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi ni pé, ó ti ní àwọn onírúurú ọ̀nà tí mo pín àwọn ímeèlì mi sí. Àwọn ímeèlì tí ó bá ti wúlò, ó ti ní àwọn ibi tí mo máa ń gbà sí, tí mo sì máa ń kó wọn pamọ́ sí. Sugbon àwọn ímeèlì àìwúlò, àwọn ímeèlì tí ó jọ ti gbájúẹ̀, n kò, ó ti ní ibi tí mo máa ń kó wọn sí tàbí kí n pa wọ́n rẹ́ ní ojú ẹsẹ̀. N kò fẹ́ràn láti máa kó àwọn ímeèlì kí ímeèlì tí kò wúlò fún mi sí orí fóònù mi. Idi e ni yìí tí mo ṣe kó àwọn, gbogbo àwọn ímeèlì mi tí ó wúlò pamọ́ sí ojú kan náà, mo sì máa ń gbà wọ́n sí ojú kan náà.

Báwo ni ó ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ti wà ní yàrá kan tí mo, tí mo yà sọ́tọ̀ ní inú ilé mi tí mo wà níbẹ̀. Yàrá náà dára púpọ̀, mo fẹ́ràn bí mo ṣe kọ̀. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ti wà ní yàrá yìí ni àwọn èrò tuntun máa ń wá sí mi lórí. Mo fẹ́ràn láti máa lọ sínú yàrá yìí láti lọ gba èrò tuntun. Ìgbà mìíràn tí mo bá wà ní yàrá ìgbọ̀nsẹ̀, àwọn èrò tuntun máa n wá sí orí ì mi. Ọ̀pọ̀ ìgbà tí mo bá lọ wẹ̀ ní odò tàbí tí mo bá ń rìn, àwọn èrò tuntun máa n wá sórí mi. Nígbà tí èmi nìkan bá wà, báyìí ni àwọn èrò tuntun tí ó wúlò se máa n wá sí orí ì mi.

Báwo ni o ṣe máa ń darí òṣìṣẹ́? Ọ̀nà gbóògì tí mo kọ́ látara àwọn ìwé tí mo kà àti àwọn ìmọ̀ tí mo ní ni pé tí ènìyàn bá fẹ́ darí àwọn òṣìṣẹ́, èèyàn kò gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú wọn, èèyàn sì tún gbọdọ̀ fi ọwọ́ ìfẹ́ kò wọ́n mọ́ra. Ní ọ̀pọ̀ ìgbà tí òṣìṣẹ́ bá ṣiṣẹ́ tí kò dára, ènìyàn ní láti bá wọn wí, kí èyàn sì tún fi ọwọ́ ìfẹ́ fá wọn mọ́ra. Ìdí èyí ni n kò ṣe fẹ́ràn àwọn òṣìṣẹ́ tí ò kóríra ìmẹ́lẹ́. Nígbà tí òṣìṣẹ́ kan bá ṣe àṣìṣe, mo máa ń bá a wí, ní ó bá sì ti ya, má tún fi ọwọ́ ìfẹ́ fàá mọ́ra. Àwọn ọ̀nà wọ̀nyí ni ọ̀nà tí èèyàn máa ń gbà darí àwọn òṣìṣẹ́ kí wọ́n máa ba à ṣiṣẹ́, kí wọ́n máa ba sì ba iṣẹ́ jẹ́ mọ́ ènìyàn lọ́wọ́.

Iru fọ́ọ̀nù alágbèká wo ni o ń lò? Fọ́ọ̀nù alágbèká àndroid ìkẹta àlá ni mò ń lò, èyí tí ilé iṣẹ́ Infinix ṣe. Ó jẹ́ ti ẹ̀yà ìkejọ ti smart product wọn. Mo fẹ́ràn fóònù náà púpọ̀. Ó dára láti ṣiṣẹ́ orí Íńtánẹ́ẹ̀tì púpọ̀. Mo fẹ́ràn rẹ̀. Ó dẹ̀ bà mí lara mú. Àti ìgbà tí mo ti ń lò kí ń fún mi ní ìyọnu. Bátìrì rẹ̀ ó dára púpọ̀. Kámẹ́rà rẹ̀ náà dára púpọ̀ àti àwọn sọ́fítìwìa ti owá lórí rẹ̀ náà dára púpọ̀. Mo fẹ́ràn láti máa lo fọ́ọ̀nù náà.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ tí ó bá ṣiṣẹ́ takuntakun tàbí tí wọ́n bá ṣiṣẹ́ tayọ ní oṣù kan ní owó àfikún. Ni ọ̀pọ̀ ìgbà tí a bá ta ọjà tí owó sì wọlé dáradára tí a sì rí pé àwọn òṣìṣẹ́ wa wọ́n ń ṣiṣẹ́ dáradára, a máa ní láti fi owó kun owó oṣù wọn, kí a sì fún wọn láwọn bonuses tí ó dára, èyí tí ó pọ̀ dáradára láti jẹ́ kí owó oṣù wọn ní ìwúlò kí ó sì tó wọn á ná.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí a kọ́, tí ó sì gbà ẹ̀kọ́, tí ó mọ àṣà àti ìṣe rẹ̀ dáradára. Mo mọ̀ pé tí a bá fẹ́ kí ẹni tí ó ju ẹni lọ, a máa ní láti dọ̀bálẹ̀ ni. Tí a bá fẹ́ kí àwọn ẹlẹgbẹ́ wa, a máa ní láti bá wọn bọ̀wọ̀ tàbí kí a sọ̀rọ̀ kí a kí wọn. Àwọn ọ̀nà mìíràn tí a tún máa ń gbà kí ènìyàn ni tí a bá fẹ́ kí ènìyàn ní ibi iṣẹ́. Ó ní àwọn ìlànà tí a máa gbà kí ènìyàn tí ó bá jẹ ẹni tí ó ju ẹni lọ, a máa bá a bọ̀wọ̀, a sì máa tẹ̀ fún ẹni náà. Tí ó bá jẹ ẹni tí àjọ jẹ́ irọ̀, a máa bá a bọ̀wọ̀. Tí ó bá sì jẹ ẹni tí ó kéré sí ẹni, a máa bá a bọ̀wọ̀ náà ni tàbí kí á kí láti òkèrè. Àwọn onírúurú ọ̀nà tí a máa ń gbà kí ènìyàn rẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn fò? O tilẹ̀ máa tó bi ọdún méjì sẹ́yìn tí mo fò pẹ̀lú ọkọ̀ òfurufú ní ilé pápá ọkọ̀ òfurufú tí ilẹ̀ Ibadan ti Samuel Ladoke Akintola. Ni ọjọ́ yìí ni mo lọ fún àgọ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà láti lọ fún, fún ìpàdé àwọn oníṣòwò láti lọ pàdé àwọn oníbàárà wa. Nígbà náà ni mo lọ láti lọ fún wọn ní àwọn ìmọ̀ràn àti ohun titun àti àwọn ọjà àti àwọn ọ̀nà tí a lè gba láti mú kí iṣẹ́ wa kí ó gbòòrò sí. Báyìí, ìní mo ṣe fò ní ọdún náà.

Mo ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Bẹ́ẹ̀ni, mo ti gbìyànjú láti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí ṣùgbọ́n kò sí agbára ní ọwọ́ mi láti lé ènìyàn kúrò ní iṣẹ́. Mo, mo kórìíra kí ènìyàn máa ṣe ìmẹ́lẹ́ ní idi iṣẹ́ tàbí kí ènìyàn má máa wá ibi iṣẹ́ ní òrékòré tàbí kí ènìyàn máa pé dé ibi iṣẹ́ ní ọjọ́ náà. Ó ní alábàsiṣẹ́pọ̀ tàbí ọmọ iṣẹ́ tàbí òṣìṣẹ́ kan ní ọgbà iṣẹ́ wa tí ó ti ń wu ìwà yìí láti ọjọ́ tó ti pẹ́. Inú mi, inú bí mi sí gidi lọ́jọ́ kan náà, inú, inú mi ò sì dùn síi. Mo fẹ́ lè lọ sí ilé ṣùgbọ́n kò sí agbára lọ́wọ́ mi láti lè lọ sí ilé. Mo lọ fi tó ọ̀gá létí wọ́n sì baa sọ̀rọ̀. Wọ́n ní pé ó máa yípadà. Ó sì padà yípadà lẹ́yìn ìgbà náà.

Ṣé o wọ gíláàsì? Rárá n ko wọ gilaasi nítorí ojú o dun mi N kò sì ní kùdìẹ̀kùdìẹ lójú láti lè máa wọ gláàsì. Ṣùgbọ́n ó ní àwọn gla gláàsì ẹwà tí mo máa ń lò. Àwọn gláàsì tí ènìyàn máa ń wọ nígbà tí ènìyàn bá mú ara tán. Mo fẹ́ràn àwọn gláàsì náà púpọ̀. Gláàsì dúdú àti gláàsì òrùn ó dára, ó sì máa ń gbé aṣọ tí ènìyàn bá wọ̀ jáde dáradára.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ fìlà lóòrèkóòrè. Mo fẹ́ràn láti máa wọ fìlà tí mo bá wọ aṣọ lọ sí ibi iṣẹ́. Mo máa ń fẹ́ràn láti wọ fìlà tí mo bá wọ aṣọ ìbílẹ̀, aṣọ Yorùbá bí i ankara, àwọn aṣọ bí i àgbádà, ẹ̀sìkí, bùbá àti ṣòkòtò. Mo máa ń fẹ́ràn láti wọ fìlà sí dáradára. Mo fẹ́ràn fìlà lórisìíríṣìí. Àwọn fìlà bíi abé tí ajá, fìlà gọ̀ǹgọ̀, onírúurú fìlà Yorùbá ni mo fẹ́ràn láti máa de.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ní ọ̀pọ̀ ìgbà, mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ dáradára. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ní ìṣòro ní ibi iṣẹ́, mo máa ní láti lọ bá ọ̀gá mi tí ó gbà mí sí iṣẹ́ kí n bá wọn fi sọ̀rọ̀. Mo sì tún máa ń gbàdúrà nípa rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Mo máa ń fi lé Ọlọ́run lọ́wọ́. Àmọ́ tí mo bá rí pé ìṣòro náà jù mí lọ, mo máa ní láti kọ ìwé sí ọ́fíìsì òkè, ọ́fíìsì pátápátá tí ó wà ní olù-- olùlé iṣẹ́ wa láti wá yanjú ìṣòro náà.

Ae o máa ń pa àwọn ohun ọ̀ṣọ́ sí ara. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo àwọn ohun ọ̀ṣọ́, mo fẹ́ràn láti máa lo yẹtí góòlù, òrùka góòlù àti àwọn ohun ìgbésọ̀rọ̀ góòlù. Mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ dáradára. A máa jẹ kí ènìyàn máa jọ pé ènìyàn ní owó lọ́wọ́. Ohun ọ̀ṣọ́ dára kò sì jẹ́ ohun tó máa ń bàjẹ́. Ni ọjọ́ iwájú, ènìyàn lè tà á tí ènìyàn yóò tún pa owó rẹ̀ padà.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Nígbà tí mo bá rí pé ẹ̀rọ ayárabíàṣá mi kò ṣiṣẹ́, tàbí tí wọ́n bá ṣe ẹ̀ya ẹ̀rọ irú ayárabíàṣá tí mo fẹ́ràn, èyí tí ó dára, tí ó sì rẹwà púpọ̀, mo máa ní láti ra. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ó máa ń bọ́ sí ọdún méjì méjì tí mo máa ń pàrọ̀ èrọ ayárabíàṣá mi. Mo fẹ́ràn láti máa pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá mi, ṣe èyí tí ó wù mí, tí ó sì dára tó láti lò.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró dáradára ní ìdojúkọjú nítorí mo ti ṣiṣẹ́, mo sì ka ìwé, mo sì ní òye nípa ìmọ̀ ojú pópónà púpọ̀. Ó dára, mo sì mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. Ni ọ̀pọ̀ ìgbà ni mo ti ṣiṣẹ́ tí a sì ti gbé mi lọ sí àwọn ìgbéko ní àwọn ojú pópónà láti máa darí àwọn ọkọ̀ àti láti máa dá àwọn ọkọ̀ dúró láti máa yẹ̀ wọ́n wò. Nípa èyí, mo ti ní òye púpọ̀ láti mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó. Nínú orí mi, mo fẹ́ràn láti jó ijó onírúurú. Ṣùgbọ́n n kò mọ ijó jó, n kò tilẹ̀ mọ̀ bóyá èmi ni ò mọ ijó jó àbí èmi ni mi ò ṣe tán láti kọ́ bí a ti ń jó. Ṣùgbọ́n máa ń dùn mí púpọ̀ ní ojúpọ̀ ìgbà nítorí pé mi ò mọ̀ bí a ti ń jó. Ṣùgbọ́n ní orí mi, ó máa ń dàbí pé mo mọ ijó jó gidigidi pé mo sì máa ń ko mọ́lẹ̀ pé mo sì mọ ijó jó gidigidi.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe ń dúró? Bátìrì fóònù mi jẹ́ aládàá mọ́. Èyí tí wọ́n ti ṣe papọ̀ mọ́ wa láti ilé iṣẹ́ kò ṣe é yọ kúrò, kò ṣe é rí. Ní fún díẹ̀ yìí, mo fẹ́ran bátìrì náà púpọ̀. Bátìrì náà dùn rara, kì í tètè já, ina orí rẹ̀ sì máa ń tọ́ mi ló fùn bí ọjọ́ méjì tí mo bá sáàjì rẹ̀ kún dáradára. Mo fẹ́ran bátìrì náà púpọ̀

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣiṣẹ́ láti ilé. Lẹ́yìn ìgbà tí mo bá ṣiṣẹ́ tán ní ibi iṣẹ́ tí a ti gbà mí ṣíṣẹ́, mo tún máa ń ṣe àwọn iṣẹ́ pẹpẹpẹ kan láti lè ní owó lọ́wọ́ dáradára láti ilé. Àwọn ni oríṣiríṣi iṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Bí a ti ń kọ́, bí a ti ń lo Íńtánẹ́ẹ̀tì, mo máa ń kọ́ àwọn ènìyàn ní ìdánilẹ́kọ̀ọ́ lórí Íńtánẹ́ẹ̀tì, èyí sì máa ń fún mi ní owó púpọ̀ sí kún owó tí mo ń gbà lẹ́nu iṣẹ́ tí mo ń ṣiṣẹ́.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́. Onírúurú ago ọwọ́ ni mo dé fẹ́ràn. Mo fẹ́ràn ago ọwọ́ bí i Patek àti G-Shock. Àwọn ago ọwọ́ yìí dára, mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Ago ọwọ́ aláwọ̀ ilẹ̀ tàbí àwọ̀ eṣuru ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn ago ọwọ́ dáradára. Ó máa ń lọ pẹ̀lú onírúurú aṣọ tí ènìyàn bá wọ̀. Í bá ṣe aṣọ ìbílẹ̀, ì bá sì ṣe aṣọ tí ènìyàn ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Mo fẹ́ràn ago ọwọ́ púpọ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ní gbogbo ọjọ́ abameta tàbí ọjọ́ ìsinmi, mo máa ń ṣe ìtọ́jú ara mi. Máa fi ọṣẹ fọ ojú mi fọ gbogbo ara mi, màá sì mú àwọn onírúurú ìpara tí ó máa ń mú kí ara ẹni jọ́lọ̀, màá fi fọ gbogbo ara mi. Ni ọjọ́ ìgana ni mo máa ń gé èékánná mi. Màá fi òsùn sí abẹ́rẹ́ kí ó lè fọ gbogbo ìdọ̀tí náà kúrò. Mo fẹ́ràn láti máa tọ́jú ara mi, pàápàá jùlọ èékánná. Wọ́n ní ìmọ́tótó, ó borí ààrùn gbogbo.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ojú mi dára púpọ̀. Mo jẹ́ èèyàn ọkùnrin tí ó rẹwà púpọ̀. Mo ga ní ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà. Ojú mi dára púpọ̀. Mo fẹ́ràn láti máa wọ gíláàsì ní ojoojúmọ́ láti máa wo ojú mi nínú gíláàsì. Mo fẹ́ràn láti máa pa Ọsun sí ojú mi kí ojú mi kí ó má ba à yá dáradára kí ó sì lè dùn wò.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ tí mo ò bá ṣì fẹ́ máa fi ariwo dí àwọn tí a jọ ń ṣiṣẹ́ lọ́wọ́, mo máa ní láti lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Tí mo bá wà nínú ilé tí mo bá fẹ́ kí ariwo má dí àwọn ará àdúgbò mi lọ́wọ́, mo máa ní láti lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ dára púpọ̀ tí ènìyàn kò bá fẹ́ ariwo. Tí enìyan bá sì fẹ́ ounkoun kó máa lọ ní ìdákẹ́rọ́rọ́ tàbí ìdákẹ́jẹ́, ẹ̀rọ ìdákẹ́jẹ́ ni kí ènìyàn máa lò.

Báwo ni ó ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Mo ti sọ ní ìgbà púpọ̀ pé onírúurú ọ̀nà ni mo máa ń gbà kojú àwọn ìṣòro ní iṣẹ́. Ọ̀nà àkọ́kọ́ ni láti lọ bá ẹni tí ó jẹ́ ọ̀gá sí mi ní ìdí iṣẹ́. Ọ̀nà mìíràn ni láti gba ìmọ̀ naá lọ́dọ̀ àwọn alábàṣiṣẹ́ pọ̀. Ọ̀nà mìíràn ni kí n gbàdúrà sí Ọlọ́run. Tí ohun gbogbo yìí bá sì ṣe tán, mo máa kọ ìwé sí olú ilé iṣẹ́ wa tí ó wà ní Abuja láti wá bá mi dojú kọ ìṣòro náà. Nítorí pé n kò fẹ́ràn láti máa dá ìṣòro gbé.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ní gbogbo àṣálẹ́, mo sábà máa ń ṣíṣẹ́ ni. Mo máa ń ṣiṣẹ́ ni àti nǹkan bí ago márùn-ún tí mo bá ti dé láti ibi isé di ǹkan bí ago mẹ́jọ tàbí ago mẹ́sàn. Mo sì máa ń gbọ́ orin púpọ̀, màá jẹ ohun tí ó dára, màá sì gbọ́ orin. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń wo eré orí ìtàgé ní orí Netflix. Gbogbo àwọn ǹkan wọ̀nyí ni mo máa ń ṣe ní àṣálẹ́. Mo fẹ́ràn láti máa fi àṣálẹ́ mi gbọ́ orin dáradára. Àwọn orin ìfẹ́ ní oríṣiríṣi. Mo fẹ́ràn àṣálẹ́ púpọ̀

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo jẹ́ ènìyàn oníwà tútù bí àdàbà. N kò tilẹ̀ ro bóyá mọ́ bínú rí. N kò fẹ́ràn láti máa bínú nítorí ìbínú mi ò dá. Nígbà tí mo bá wà nínú ọkọ̀, ohun gbóògì tó lè mú mi bínú ni tí oru bá mú tàbí tí àwọn ènìyàn bá ń tẹ́ mi mọ́lẹ̀ tàbí tí àwọn ènìyàn bá fún mi mọ́ àrìn. Àwọn kan yìí máa ń mú mi bínú, ṣùgbọ́n n kò fẹ́ràn láti máa tara àbí láti máa jà. Mo máa ń ní láti sọ̀rọ̀ pẹ̀lú ìwà pẹ̀lẹ́ ni. N kò fẹ́ràn ariwo rárá.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo nígbà gbogbo gẹ́gẹ́ bí ọmọ Krìstẹ́nì tí a kọ́ tó sì gbẹ́kọ̀ ọ́ àti ọmọ Yorùbá tí ó mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Mo mọ̀ pé ó dára láti máa rìn ní àlàáfíà. Kò dáa ki ènìyàn máa ṣe ipáta tàbí ipanle tàbí ki ènìyàn máa jàkiri àdúgbò. Ẹ̀nìyàn ní láti máa wà ní àlàáfíà gẹ́gẹ́ bí ọmọ ìwé àti ẹni tí ó kàwé púpọ̀. Kò dára pé ènìyàn máa pariwo tàbí pé ènìyàn máa jà. Àlàáfíà ló ṣe kókó láàárín wa, láàárín àwọn alábàágbé wa àti pẹ̀lú gbogbo ènìyàn tó wà ní agbègbèe wà. Àlàáfíà dára púpọ̀.

Ṣé o ní gíláàsì ọ̀rùn? Rárá n kò ní gíláàsì ọ̀rùn ṣùgbọ́n mo ní ago ọwọ́ tí mo lè fi wo ago, mo sì ní àwọn onírúurú àwọn nǹkan bíi ago ara igàánà àti mo lè wo ago ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Àwọn nǹkan wọ̀nyí ni mo fi máa ń wo ago, ó sì máa wù mí kí n ra gíláàsì ọ̀rùn ní ọjọ́ iwájú.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? N kò tilẹ̀ ní iye ìgbà, n kò ń ka iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ ṣùgbọ́n mo ṣàkíyèsí pé mo máa ń fọ owó lórèkórè nígbà tí mo bá ti ṣe nǹkan ẹ̀gbin, nígbà tí mo lọ sí ilé ìgbọ̀nsẹ̀ tàbí ìgbà tí mo fi ọwọ́ mú ǹkan tí kò dára tó tàbí tí mo bá fi ọwọ́ yí ìlélẹ̀ tàbí tí mo bá fi ọwọ́ ṣe ǹkan tí ò dára. Kí nìdí èyí? N kò gbọ́dọ̀ mú ọwọ́ tí kò dára lọ sí ẹnu. Àwọn ǹkan báyìí ó lè fa ìjànbá bá ìlera ènìyàn ni mò ṣe fẹ́ràn láti máa fọ ọwọ́ ní òrékórè ní gbogbo ìgbà. Wọ́n ní ìlera lògùn ọrọ, ìlera ẹni jọni lógún. Ìmọ́tótó ó borí ààrùn gbogbo.

Mo máa ń ṣe àwọn àtunúlò nǹkan bẹ́ẹ̀ ní o dá lórí nǹkan tí nǹkan náà bá jẹ́. Tí ó bá jẹ àwọn nǹkan tí ó máa ń tètè bá jẹ́, n kò le ṣàtunúlò wọn. Sùgbọ́n tí ó bá jẹ́ àwọn nǹkan tí ò kì í tètè bá jẹ́, n kò fẹ́ràn láti máa fi nǹkan sòfò. Mo máa ń lo nǹkan dáradára. Mo dẹ̀ má ṣàtunúlò rẹ̀. Tí mo bá jẹ nǹkan ṣẹ́kù tàbí tí mo bá lo nǹkan ṣẹ́kù, mo máa ń fí ṣí ààyè tí ó dára. Mo máa ń tọ́jú rẹ̀ dáradára. N kò ní fẹ́ kó bá jẹ kí n le rí i lò lọ́jọ́ mi. Àwọn nǹkan báyìí ló máa ń jẹ kí owó tètè kó dúró sọ́ ọwọ́ ẹni, kí ó má bàá tètè tàn lọ́wọ́ ẹni. Kò dá kí ènìyàn máa lo nǹkan baṣùbàsù. Kò dá kí ènìyàn máa yọ́n nǹkan lo.

Maa n ṣe ìtọ́jú àwọn ọjà, bẹ́ẹ̀ ni mo máa n ṣe ìtọ́jú àwọn ọjà lórèkórè. A gba àwọn òṣìṣẹ́ àti àwọn ènìyàn tí ó máa bá wa ṣe ìtọ́jú àwọn ọjà, tí ó sì máa bá wa yẹ àwọn ọ̀rá wọn wò, àwọn nǹkan tí ó wà nínú rẹ̀, ṣe kò tí bàjẹ́, ṣe ọjọ́ ìbàjẹ́ rẹ̀ kò tí pẹ́. Ìdí wo la ṣe n ṣe yìí? Nítorí kí a má bà tà àwọn nǹkan tí kò dára fún àwọn oníbàárà wa. Tí nǹkan tí a tà fún wọn tí kò bá dára, wọ́n máa padà wá, èyí sì máa ba ojú ilé iṣẹ́ wa jẹ́. Fún idi eyi a fe jẹ́ kí nǹkan bái ṣẹ̀lẹ̀, a ní àwọn tí o lọ máa n ṣe ìtọ́jú ọjà wa dáradára kí ó má bá tètè bàjẹ́, kí ó lè wà ní àyè tó dára nígbà tí a bá tà fún àwọn oníbàárà wa.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀? Iye ìgbà tí mo máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ pọ̀ gan. Tí ó bá jẹ́ ìpàdé ti ìjọsìn, mo máa ń lọ sí ilé ìjọsìn ní orékòrè. Mo máa ń lọ ní àárọ̀ ọjọ́ ajé, ní ìrọ̀lẹ́ ọjọ́ ìkẹtàlá. Mo sì tún máa ń lọ ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìdímọ̀ fún ìṣòro. Mo sì tún máa ń lọ ní ọjọ́ ìsinmi fún ìsìn ọjọ́ ìsinmi. Ṣùgbọ́n ní àwọn ìpàdé orí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ṣe ìpàdé Íńtánẹ́ẹ̀tì lórèkórè. Ìpàdé bí a ti ń lówó. Oríṣìíríṣìí àwọn ìpàdé yìí ni mo máa ń ṣe lóòrèkórè. Mo dẹ̀ tún máa ń ṣe àwọn ìpàdé ẹbí. Ìpàdé tí mo máa ń ṣe lọ́sẹ̀ ó pọ̀ gan. N kò mọ iye ìpàdé tí mo máa ń ṣe.

Ṣé o máa ń ṣe yoga? Rárá, n kò ṣe yoga rí, ṣùgbọ́n ó jẹ́ ohun tó máa ń wú mi. N kò ní ẹni tó lè máa kọ́ mi bí a ṣe ń ṣe yoga. Mo ti wo ọ̀pọ̀lọpọ̀ YouTube fídíò, ṣùgbọ́n n kò fẹ́ràn kí èmi nìkan máa dáṣe. Ó yá tí ó bá di oṣù tó ń bọ̀, mo máa ní láti lọ gba ẹni tó jáfáfá tí ó sì dántọ́ lórí bí a ṣe ń ṣe yoga láti lè wá máa kọ́ mi ní ilé bí a ṣe ń ṣe yoga. Ó máa wù mí kí n gba obìnrin. N kò fẹ́ràn ọkùnrin láti kọ́ mi ní yoga. Èmi pẹ̀lú àwọn obìnrin, ó máa dárà kàjọ ṣe yoga papọ̀

Orin wo ni o fẹ́ràn jù? O ní orin Ọ̀gbẹ́ni kan èyí tí a ń pè ní Dami ni ògùn, tí ọ̀pọ̀ ènìyàn ń pè ní Burna Boy. O ní orin kan tí ó kọ "Twice as tall". Mo fẹ́ràn orin náà púpọ̀. Ojoojúmọ́ ni mo máa ń gbọ́ orin náà. Orin náà sọ nípa bí ènìyàn ti ṣubú ní ọ̀pọ̀ ìgbà, tí ènìyàn sì padà dìde lórí ẹ̀sẹ̀ ara ènìyàn, tí ènìyàn sì wá ògùn lọ, ènìyàn sì lọ gba ogún ènìyàn, ènìyàn sì ṣoríre láyé. Ìdí ìyí tí mo ṣe fẹ́ràn orin yìí, ọkùnrin náà dára gidi gan, ó sì mọ bí a ti ń kọrin lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn láti máa gbọ́ orin rẹ̀, pàápàá jùlọ "Twice as tall" lóòrèkóòrè.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ ní ọ̀pọ̀ ìgbà tí ó bá jẹ́ ọjọ́ iṣẹ́ láti ọjọ́ ajé sí ọjọ́ Jímọ̀? Àkókò ìjí mi sábà máa ń bọ sí agogo márùn-ún kí n lè gbára dí kí n sì ṣe ohun gbogbo tí mo fẹ́ ṣe kí n tó máa lọ sí ibi iṣẹ́. Mo máa ní láti ṣèrè ìdárayá àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣùgbọ́n tí ó bá ti di ọjọ́ àbámẹ́ta bí ànǹkan bí ago mẹ́sàn tàbí ago mẹ́wàá ni mo máa ń jí àti ọjọ́ ìsinmi mo máa ń jí ní nǹkan bí ago mẹ́jọ kí n lè gbára dí láti lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn àsìkò tí mo gba ààyè ní ibi iṣẹ́ tí n kò lọ ibi iṣẹ́, mo máa ń pẹ́ jí nínú àwọn àsìkò báyìí tàbí àsìkò ọdún, mo máa ń pẹ́ digidigidi. Ṣùgbọ́n tí ó bá ti di àsìkò iṣẹ́, mo máa ń fi àkókò agogo ìdí mi sí nǹkan bí ago márùn-ún òwúrọ̀.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi dáradára. Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń tún dáná nínú ọkọ̀ mi tí mo bá lọ sí ipàdé tàbí tí mo bá jáde kúrò nílùú. Ohun gbogbo tí mo bá fẹ́ ṣe, mo máa ń ṣe nínú ọkọ̀ mi. Mo máa ń sùn nínú ọkọ̀ mi, mo máa ń dáná nínú ọkọ̀ mi. Ǹkan ohun tó bá wù mí ni mo lè ṣe nínú ọkọ̀ mi nítorí pé èmi ni mo ní. Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lọ ra oúnjẹ ní ilé ìjẹun tí máa sì wá jẹ nínú ọkọ̀ mi nítorí pé èmi ni mo ní. Ǹkan tí n kò fẹ́ràn ni kí inú ọkọ̀ mi máa dọ̀tí. Fún díẹ̀ yìí, tí mo bá jẹ tán nínú ọkọ̀ mi, mo máa ní láti lọ sọ ike náà nù tàbí kí n gbá inú ọkọ̀ mi kí ó sì dùn wò fún àwọn ènìyàn tí ó bá fẹ́ wọ ibẹ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá sín ni mo máa ń sọ pé "O ṣe Ọlọ́run" tàbí kí n tilẹ̀ má sọ ǹkan kan ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá sín, mo fẹ́ràn láti sọ pé "O ṣe Ọlọ́run" tàbí "Thank you God". Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń sọ nígbà tí mo bá sín.

Ṣe o ni eto aabo kọmputa? Bẹẹni, o ni àwọn ìlànà ti mo máa ń ṣe lóòrèkóòrè kí ǹkan kan má bà ṣe kọ̀m̀pútà mi. Ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lo àwọn password tí ó le gidigan tí ènìyàn kò lè gbèrò rẹ̀ kí ǹkan kan má bà ṣe kọ̀m̀pútà mi. Mo sì máa ń pa kọ̀m̀pútà mi lójú ní ọ̀pọ̀ ìgbà tí n kò bá sí nídìí rẹ̀. N kò fẹ́ràn láti máa gbé kọ̀m̀pútà mi fún ẹnikẹ́ni. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti ṣètò ààbò kọ̀m̀pútà mi rè ó sì ti ní àwọn ìlànà tí mo tún ti kọ́ ní orí íńtánẹ́ẹ̀tì láti YouTube. Bí a ṣe ń dáàbò kọ̀m̀pútà wa. O ní àwọn ètò ààbò tí mo ti là kalẹ̀ fún kọ̀m̀pútà mi.

Báwo ni òṣìṣẹ́ máa ń dá fọ́ọ̀nù níbi iṣẹ́? Ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ dáhùn fọ́ọ̀nù ní ibi iṣẹ́, n kò ní fẹ́ kí ariwo mi kí ó dí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi lọ́wọ́. Mo máa ní láti lọ sí yàrá ìgbọ̀nsẹ̀, yàrá ìtura láti lọ dáhùn fóònù mi, tàbí kí n jáde síta bọ́ sínu ọkọ̀ mi láti lọ dáhùn fóònù mi dáradára. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń sọ àwọn nǹkan tí ó jẹ́ àṣírí ní orí fóònù, n wò sì ní fẹ́ kí ẹnikẹ́ni gbọ́. Mo máa ní láti lọ sí ibi tí ó dákẹ́, sí ibi tí ẹnikẹ́ni ò ní tí rí mi láti lọ sọ̀rọ̀ lórí fóònù mi.